Ẹ ṣe gidigan fún ìbéèrè tí ẹ béèrè. Nípa ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ẹ̀h, ó dá lé, ẹ́h, irú kọ́kọ́rọ́, o ẹ mọ̀ pé oríṣiríṣi kọ́kọ́rọ́ ló wà. Ẹ̀h, so mi ò mọ irú kọ́kọ́rọ́ wo lè, lè, lè ń tọ́ka sí. Ṣùgbọ́n tí n ba ni kín wó dáadáa, kọ́kọ́rọ́ tí máa ń ní sọ̀rọ̀ lórí kọ́kọ́rọ́ ilé, ilé ibi tí mò ń gbé, kò ju àpò lọ tán màá ń fi kọ́kọ́rọ́ mi sí. Àbí tí n bá fi le gbé àpò ìpọ̀n sẹ́yìn tí bá fi gbe dání, màá fi sí nígbà mí. Hmm, mo dẹ̀ mọ̀ pé àwọn ẹlòmíì, àwọn ẹlòmíì wọn ń lo, ẹ́h, ìta àwọn ìbọn pé ní wallet, àpò ìfi owó sí. Wọ́n máa ń lò. Ṣùgbọ́n èmi, mi ò fẹ́ràn sí kí máa lo àpò ìfi owó sí. Nítorí náà, àpò mi gangan, àpò ṣòkòtò tí wọ́n máa ń wọ̀ jáde, òun ni mò máa ń fi, ẹ́h, kọ́kọ́rọ́ ilé mi sí. Láṣẹ àjẹ́ pé kọ́kọ́rọ́, ọ̀h, bí kọ́kọ́rọ́ ọkọ̀ náà lẹ̀ dẹ ẹn, lẹ ń túmọ̀ sí, lẹ ń tọ́ka sí. Ẹ̀h, irú kankan náà náà ni méjèèjì. Àpò ni mò máa ń fi gbogbo ẹ sí. Mo à mọ̀ bóyá lọ́jọ́ iwájú o tí bá fi le, ẹ mọ̀ gbogbo ìgbà ni àwọn ẹ̀yà máa ń, wọ́n máa ń change, wọ́n máa, wọ́n máa, wọ́n máa, wọ́n máa evolve pẹ̀lú ìbò. So, à, a yàn mọ̀ lọ́jọ́ iwájú ṣá, boya mọ́ lè gẹ̀ tí mo lè wá, ẹ́h, bí àpò ìfi owó sí tẹ́ kí mò máa máa fi kọ́kọ́rọ́ mi sí ẹ ṣe.

À, ẹ ṣé gidi gan fún, à, ìbéèrè tí ẹ béèrè yìí nípa báwo ni mò ṣe máa ń tọrọ àforíjì. Ê, ó dá lé ìrù ẹni tí mò bá n, Ê, tọrọ àforíjìn lọ́wọ́ ẹ̀. Bá mi jẹ́ pé Ọlọ́run ni àbí ènìyàn. Bá ti jẹ́ pé Ọlọ́run, oníkúlùkù ló mọ bó ti, mi ò, mi ò sí lọ́kàn oníkúlùkù. So ọkàn ò kàlùkù dá lé bó tó bá ṣe wú láti tọrọ fún àforíjìn. Irú èmi, nínú ọkàn mi nígbà mi ta yẹ pé nǹkan tí n bá lè ṣe tí n bá lè kíyèsi pé, "à, èyí tó o ṣe yìí kò bójúù mi." Nínú ọkàn mi mo máa sárẹ̀ ní pé, "à óluwa dáríji mi o." Mi ti ṣẹ̀, mò dé mọ̀ bẹ́ẹ̀ yẹn. Tó bá sì jé pé, ìgbà mí sí nì tá bá fi lè lò ibi ilé ijosin, tó bá fi lè ní pé ká tòro àforíjì. Mó máa ń kíyèsi pé àwon ẹlòmíì, wọ́n máa, wọ́n máa wólẹ̀, ìyẹn ni pé wọ́n máa ń kunlẹ̀ láti tọrọ fún àforíjìn. Èmi gan ò máa ṣe bẹ́ẹ̀ ńgbà mi. Ìgbà mi, ọkàn mi, kò sí gbà tí, kò sí bíkíbi, kò sí ọ̀nàkọ́na tó ọlohun ó lè fi gbọ́ ohun tè ẹ̀yàn bá fi n sọ. Òhun ni mò fi máa n sọ ju lọ́kàn mi. Ẹ̀hẹn, tá yẹ pé ènìyàn ni tí bá yẹ pé eyín tí mò ń ṣe fún ẹ náà bójúù mi tí mò dẹ̀ mọ̀ wípé eyín tí mò ń ṣe ò dára, màá sọ fún un wípé, "à, má bi inú eyín tí mò ń ṣe. Mo mọ̀ pé ó kù díẹ̀ káàtò. Mabinu forijimi Kójú bẹ́ẹ̀ lọ."

Ẹ ṣe púpọ̀ fún ìbéèrè tí ẹ béèrè nípa ṣe ó máa ṣe ìtọ́jú àwọn ọjà. Àh, ìbéèrè yẹn tẹ béèrè ó jẹ́ ohun tó pa mí lẹ́rìn-ín torí tani eni tó máa ń ní ọjà tí kò ní ṣe ìtọ́jú rẹ̀. Láì ṣe pé mo fẹ́ fi owó mi ṣòfò. Mi ò le fẹ́ fi owó mi ṣòfò pé kí n ra ọjà kí n wa má ṣe itọ́jú rẹ̀ torí kọjá mi male bà bájẹ. Ee get? So, mo máa ń ṣe ìtọ́jú ọjà mi dáadáa. Tí n bá fi rẹ́, ní kété tí n bá ti ra ọjà, kó tó di pé ọjà wun gan de dọ̀dọ̀ mi ni màá ti mọ kiyesi Máa mọ̀ wòó, bòó ni ọjà yẹn ṣe ń lọ, ibo ló ti dé, ṣé ẹ m bami tọ́jú? Àwọn ẹni tí wọ́n máa gbé wá nìyẹn ni mò ń sọ̀rọ̀ nípa ó. Ṣé ẹ̀ ń tọ́jú ẹ̀ dáadáa fún mi? Kó tó di pé ó máa dọ̀dọ̀ mi. Tó bá wa dọ̀dọ̀ mi gan tán, èmi fún ara mi, mo máa ṣe ìtọ́jú rẹ̀. Kò sí ẹni tí yóò fẹ́ ṣe òwò kó má ké eré òwò rẹ̀. Ẹ̀hẹn. Òwun ni ṣo. Ìbéèrè yin ojẹ́ ohun tó pa mí ní ẹ̀rín gan pé ẹ ṣe máa ti tọ́jú ọjà. Oníkúlùkù ni ó ń ṣe ìtọ́jú ọjà rẹ. Ẹ̀ṣeun gidi gan.